Rárá, mi ò kí ń jẹ gum. Àwọn obìnrin ló sábà máa ń jẹ gum. Lójú mi, pàápàá àwọn obìnrin tó bá ń jẹ gum, wọ́n máa dàbí àwọn ọmọbìnrin aláìlẹ̀kọ́ tàbí àwọn tí a le gbè ní wọ́n ń ṣe ọmọ olúàbí. Nítorí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà bí wọ́n ṣe máa ń jẹnu ṣàpaṣàpa. Wọ́n lè ní ọ̀pọ̀lọpọ̀ àwàwí tí wọ́n máa ń rí wí, tó dàbí èrèdí fún wọn tí wọ́n fi ń jẹ gum báyẹn. Ó tilẹ̀ jẹ́ wí pé gẹ́gẹ́ bí àwọn kan ṣẹ̀ ṣì lè sọ wí pé ó ní àǹfààní tó ń ṣe. Àwọn mìíràn máa ń sọ wí pé bóyá kì í jẹ́ kí àwọn tètè sun tàbí nǹkan mìíràn tó fi máa ń fa tí àwọn fi máa ń jẹ gum. Ṣùgbọ́n èmi gẹ́gẹ́ bí ẹnìkan, èmi ríi sí ìwà àìlẹ̀kọ́ tàbí ẹni tó bá ń ṣerú fẹ́ nǹkan bẹ́ẹ̀, ó jẹ́ lójú mi kò sá ṣe ohun tí ó dára.

Ijó jíjó, ijó jíjó dára lọ́pọ̀lọpọ̀. Lójú mi ò dàbí eré ìdárayá. Tí ààyè ijó bá yọ màá jó. Bó ti lè jẹ́ pé kìí ṣe gbogbo ìgbà ni mo máa ń jó. Ṣùgbọ́n tí n bá rí orin tí wọ́n fi lù sí, tí mo sì, tí inú mi dùn, tó sì jẹ́ orin tí mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀, èmi náà a kí jó mọ́lẹ̀ màá jó. Ijó jíjó dára lọ́pọ̀lọpọ̀, bí eré ìdárayá náà ni. Àwọn ijó mìíràn wà tó jẹ́ kó máa jó dáradára tí mo máa lágùn wá, tààrà mi á fúyẹ́. Ìgbà mìíràn sì wà ó sì lè jẹ́ pé ijó jẹ̀lẹ́ńgẹ̀ ni. Bóyá jó jẹ̀lẹ́ńgẹ̀ ni àbí ijó oníjàgídíjàgan, gbogbo ẹ náà ló dára fún ara. Bí eré ìdárayá ni ijó jíjó jẹ́. Ó sì mo tèyàn bá ń, tí ènìyàn bá sì ń jó, ó tún mọ̀ sí wípé inú rẹ̀ dùn. Tí inú èyàn bá sì ń dùn, ẹ̀mí ẹ̀ á gùn, tí ó bá ń fajúrò, tó ń rẹ́rìn, tí inú ẹ̀ ń dùn, tó ń jó, tó ń yọ̀, báyẹn ni ẹ̀mí ẹniyàn ṣe lè gùn. Èmi náà fẹ́ràn ijó. Tí bá lóore ọ̀fẹ́ láti jó màá jó, tí bá rí ìlù màá jó, nínú ìjọ Ọlọ́run màá jó, tí n bá wà láwùjọ, tán bá ń kọrin màá jó. Mi ò ṣin tìjú láti jó láwùjọ. Ijo jíjó dára lọ́pọ̀lọpọ̀. Èmi náà fẹ́ràn láti máa jó. Mo fẹ́ràn ijó.

Mo fẹ́ràn láti máa fi aṣọ bora sùn nígbà tí mo bá fẹ́ sùn ní àṣálẹ́. Ṣùgbọ́n kì í ṣe gbogbo ìgbà. Ní ìgbà tí oru bá wà, ní ìgbà ẹ̀rùn, mi kì í sábà fi aṣọ bora torí pé oru wà. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà yìí la máa ń ṣí fèrèsé sílẹ̀ kí a tẹ́gùn àlàáfíà kí ó lè wọ inú ilé wa. Ni àwọn àsìkò yìí, n kò fi aṣọ bora sùn. Ṣùgbọ́n ní àsìkò ọyẹ́, àkókò òtútù, tó jẹ́ wípé gbogbo ta ló tutù inú ilé pàápàá, òtútù mú bóyá a tẹ po omi gbígbóná, a po ògì gbígbóná, a mu ǹkan gbígbóná, nírú àwọn àsìkò bẹ́ẹ̀ tí òtútù wà tí màá fẹ́ sùn, bóyá èmi ni tàbí àwọn ọmọ, a máa da aṣọ bora kí ó lè dín òtútù kú. Nítorí mi ò ní fẹ́ kí òtútù kí ó kó sí àyà mi tàbí kó kó sí àyà àwọn ọmọ. Àwọn àsìkò yìí ni mo sábà máa ń fi aṣọ bora sùn. Ṣùgbọ́n tí ojú ọjọ́ bá wà ní ìwọ̀ntúnwọ̀nsì tí ò si oru púpọ̀, tí ò si òtutù, mo máa ń fẹ́ láti fi aṣọ bora. Mo máa ń fẹ́ kí ohun wà lábẹ́ aṣọ lé mi nìkan. Ó lè wà lábẹ́ aṣọ kí n máa ṣàṣàro tàbí kí n máa ṣe ǹkan mìíràn. Mo sábà máa ń fẹ́ràn láti máa fi aṣọ bora sùn. Ṣùgbọ́n tí oru bá wà ní àkókò ẹ̀rùn, n kò ń fi, n kì í sábà fi aṣọ bora sùn. Ṣùgbọ́n ní àkókò òtútù àti àkókò ọyẹ́, mo máa ń da aṣọ bora kí òtútù kí ó má bà á kó sí mi láyà.

Lọ́wọ́lọ́wọ́ báyì mi ò kó ní aṣọ òtútù. Ṣùgbọ́n mo rántí wípé nígbàtí mo wà ní ǹkan bí ọmọ ọdún mẹ́rìnlá sí mẹ́ẹ̀dógún, tí mò ń gbé lọ́dọ̀ ẹ̀gbọ́n màmá mi ní ìlú Owódé lọ́hùn, nǹkan bí ọ̀pọ̀lọpọ̀ ọdún díẹ̀ sẹ́yìn, mo ní aṣọ òtútù. Nígbà náà tí òtútù bá ti sọ̀kalẹ̀ tí ọyẹ́ mú tàbí tó bá jẹ́ pé àsìkò òjò la wá tí òjò rọ̀ tí ilẹ̀ tutù, aṣọ yì ni mo máa ń kó sí, mo sì fẹ́ràn aṣọ náà lọ́pọ̀lọpọ̀, aṣọ òtútù ò dára. Ṣùgbọ́n láti ìgbà tí aṣọ náà tí mo ti dàgbà ju aṣọ náà lọ, ó ti fàya àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, mo ti sọ aṣọ yì nù láti ìgbà náà ní mò ń tí ì ra aṣọ òtútù fún ara mi. Nígbà tí mo jáde ilé ìwé girama tí mò ń tún lọ sí ilé ìwé ẹ̀kọ́ gíga, mi ò ní aṣọ òtútù tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n tí òtútù bá wà ó ní mi mò ṣe máa ń ṣe tí mo máa ń pa ara mi mọ́, mò lè kan aṣọ méjì papọ̀ kí òtútù kì o má bá kó sì mi láya. Ṣùgbọ́n mò ń dá léèrò pé láìpẹ́ mo máa nílò àti ra aṣọ òtútù kan tí mo, tí mo rí wípé ó lè ṣe iṣẹ́ tí mo fẹ́ kó ṣe. Nítorí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, nígbà mìíràn tí mo bá ń ṣiṣẹ́ nínú ọyẹ́ pàápàá, mó máa nílò kí n wọ bí i aṣọ òtútù nítorí kò ní sí àǹfààní fún mi láti pa ọyẹ́ tí a fi ń ṣiṣẹ́, ọyẹ́ yẹn nínú ọ́fíísì wa torí èmi nìkan kọ́ ni mò ń lo ọ́fíísì yẹn. Nítorí náà ni mo ṣe ti ń pinnu wípé láìpẹ́ tí màá ti ba ni ore ọ̀fẹ́ tí màá ti lọ sọ́jà àbí tí mo bá rí ẹni tó ń lọ sí ọjà, màá ní kí ó bá mi ra aṣọ òtútù tí ó dára tí ó lè gba ọyẹ́ dáadáa tí ó lè mú mi, mú tó lè mú ooru mú mi nígbà tí òtútù bá wà ní ìta tàbí tí mo bá wà nínú ọ́fíísì tí ọyẹ́ mú lọ́pọ̀lọpọ̀.